Ìlú tàbí àdúgbò tí mo ń gbé, mo ń gbé ní ìlú tí ó tóbi ní ìlú Ibadan. Àn, àdúgbò mi kò sì jìnà sí àárín ìlú torí a ti le rí nǹkan ra tàbí láti rí àwọn nǹkan mii se. Ìlú mi dára púpọ̀ ó sì rẹwà.

Ọ̀rọ̀ wo ni ò ń lò tí àwọn ará ibo mìíràn kò ní yé, kò ní yé, kò ní yé tí o ni ye àwọn ará ibo mìíràn, ah, tí èmi àtàwọn ọ̀rẹ́ mi taá bá ń sọ̀rọ̀, boya taa bá ń sọ̀rọ̀ àṣírí kan, a máa ń lo ọ̀rọ̀ àṣírí.

Abúlé tí ìdílé wa ti wá, a wá láti abúlé Ọ̀yọ́ ní agboolé, agboolé kan tí a mọ̀ sí òní àìsàn. Agboolé yìí jẹ́ agboolé tó tóbi dáadáa tí ó sì gbajúmọ̀ ní agbègbè wa.

Sọ fún wa nípa gbígbẹ́ igi. Gbígbẹ́ igi jẹ́ ọ̀nà kan tí a máa ń fi tún igi lò. Tí igi ńlá tó bá ti dàgbà tó bá ti gbó, a máa ń gbẹ́ rẹ̀ láti fi ṣe àwọn nǹkan mí pákó àbí ìwé, à ká tó wá tún gbin igi mi.

Irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? Kò sí ẹ̀bùn tí mi ò fẹ́ràn fún àwọn ènìyàn, tó bá ṣàtìjẹ́ pé ẹ̀bùn tí ó ń ṣe àǹfààní fún ọmọ ènìyàn ní àpapọ̀ tí ó sì ń ṣe àǹfààní fún àwọn ará àwùjọ, tí ó ń ṣe ẹ̀bùn burúkú tí ó lè fa ìjàǹbá.

Mo máa ń sùn fún bóyá bí wákàtí mẹ́jọ ní alẹ́ ṣùgbọ́n tí mo bá lọ sí ibi ìṣe dẹ́ tí mo bá dé láàárọ̀, mo máa ń sùn ọ̀rùn wákàtí márùn-ún láti fi lè ní okun àti agbára padà lẹ́yìn tí n bá ti jí mabẹ́rẹ́ si ní se iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni kò mọ àmì ìràwọ̀ wọn, ṣùgbọ́n èmi mọ àmì ìràwọ̀ mi tí ó sì máa ń ràn mí lọ́wọ́ lórí àwọn nǹkan tí n bá fẹ́ ṣe torí pé mo máa ń ṣe nǹkan tó bá bá ìràwọ̀ mi mu láti.

Ẹni tí ó bá fẹ́ ṣe nǹkan ni àkọ́kọ́ pé ó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan, mo máa ń gbà ní ìmọ̀ràn pé kó ṣe sùúrù kí ó sì má fi ọkàn sí result ni ẹsẹkẹsẹ toripe e nǹkan maa n pẹ ki ènìyàn to ri result rẹ.

Sọ fún wa lọ́dọ tani o ti kọ́ ìṣe oúnjẹ? Mo kọ́ ìṣe oúnjẹ ní ọ̀dọ̀ ìyá mi torí pé lọ́pọ̀ ìgbà tí wọ́n bá ti ń da iná, mo máa ń wà pẹ̀lú wọn láti fi wo bí wọ́n ṣe ń ṣe àti àwọn èròjà tí wọ́n ń lò. Láti ibẹ̀ ni mo ti ń kọ́ bí wọ́n ti ń se oúnjẹ tí mo sì ti mọ oúnjẹ ṣe díẹ̀ díẹ̀.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò owó mi kójú owó náà lọ àti àwọn nǹkan, àwọn nǹkan ọ̀ṣọ́ tí mo máa ń mú dá ní kiri, pàápàá jùlọ tí mo bá jáde lọ síbi ayẹyẹ.

Ṣàlàyé ìgbésẹ̀ ní ìgbésẹ̀ bí o ṣe ń ṣe ohun tí o mọ dáadáa. Ohun kan tí mo mọ dáadáa, òun náà ni iṣẹ́, iṣẹ́ graphic design. Tí n bá ti fẹ́ ṣe, mo máa kọ́kọ́ béèrè lọ́wọ́ oníbàárà, ẹn, oníbàárà mi nǹkan tí ó fẹ́. Tí ó bá ti sọ nǹkan tí ó fẹ́ fún mi, máa wá farabalẹ̀ lórí, farabalẹ̀ wá àwọn nǹkan èlò tí màá lò bí i fọ́tò ni àti àwọn nǹkan tí màá kọ sí, tí ó máa mú kí iṣẹ́ náà jáde dáadáa kí ó sì rẹwà. Lẹ́hin náà ni màá wá lọ sí orí ẹ̀rọ kọ̀m̀pútà mi. Màá sì wọ inú áàpù àbí website tí mo ti ń design náà. Màá sì bẹ̀rẹ̀ sí ní máa design lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí iṣẹ́ náà yóò sì rẹwà dáadáa.

Iṣẹ́ wo ni ó nira jù fún ẹ? Iṣẹ́ tí ó nira jù fún mi, òun náà ni kí wọ́n gbé iṣẹ́ tí mi ò ṣe rí fún mi, tàbí iṣẹ́ tí n kò mọ̀ ọ́n pa ẹ tí wọ́n sì wá kan nípa fún mi pé mo gbọ́dọ̀ ṣe. Iṣẹ́ náà máa nira púpọ̀ torí pé mi ò ní mọ ibi tí màá ti bẹ̀rẹ̀, depòdepò pé màá mọ ibi tí màá parí ẹ̀ sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ilé ní àkókò, pàápàá jùlọ lọ́jọ́ tí màá tètè kúrò níbi iṣẹ́, mo máa ń tètè dé ilé kí ilẹ̀ tó ṣú. Ṣùgbọ́n ọjọ́ mìíràn tí mo bá pẹ́ dáadáa níbi iṣẹ́, kí n tó dé ilé, ilẹ̀ máa ti ń ṣú. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà, mo máa ń tètè dé ilé ní àkókò.

Sọ fún wa bí o ṣe ń ran àwọn àgbà lọ́wọ́ lórí fóònù. Àwọn àgbàlagbà tó pọ̀ wà tó yẹ pé wọn kò mọ̀ bí a ti ń lo fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ṣùgbọ́n wón ní lọ́wọ́ torí tí wọ́n bá fẹ́ bá àwọn ọmọ wọn tí ó wà ní ọ̀nà jíji tàbí àwọn ẹbí àti ara wọn sọ̀rọ̀, mo máa ń ràn wọ́n lọ́wọ́ láti bá wọn fi wá nọ́mbà tàbí tí wọ́n bá fẹ́ ṣe ǹkan mìíràn lórí fóònù, mo máa ràn wọ́n lọ́wọ́.

Ọkọ̀ akẹ́rù ọkọ̀ akẹ́rù. Áh, ó ti pẹ́ gan tí mo ti gun ọkọ̀ akẹ́rù. Ni ọdún kan tí mo fẹ́ lọ sí ìlú kan tí ó jìnnà, kò sì sí ọkọ̀ bọ́ọ̀sì àbí ọkọ̀ kékeré táasì tí mo lè wọ̀ lọ. Ọkọ̀ akẹ́rù kan tí ó ń ná ìlú náà ni mo gùn. Ó ti pẹ́ ọdún mẹ́ta báyìí tí mo ti gun ọkọ̀ akẹ́rù.

Nígbà wo ni o máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Nígbà, a, mo ń, mo ń tu owó jọ báyìí láti fi ra ẹ̀rọ ayárabíàṣá tuntun torí pé èyí tí mo ń lò tẹ́lẹ̀ o ti bàjẹ́, mi kò tìí sì rin ìdèní owó láti ra ìmí báìbàì.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, òun náà ni ìmọ̀ data tí àwọn oyinbọ ń pè ní data analysis. Mo ti ń gbìyànjú, mo sì ti ń gbèrò àti kọ́ tipẹ́ tipẹ́ torí pé ó jẹ́ iṣẹ́ tó jáwó, tó sì lówó lórí dáadáa, tí ó jẹ́ pé tí èèyàn bá sì ń ṣe, èèyàn máa ń ní àkókò.

Orin tí mo fẹ́ràn jù, òun náà ni orin Afrobeat. Pápá jùlọ orin ọ̀dọ́mọdé ọkùnrin tí wọ́n ń pè ní Seyi vibes. Gbogbo ìgbà ni mo máa ń gbọ́ ní ojoojúmọ́. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ torí pé ó máa ń fún mi ní ìrètí, ó sì máa ń jẹ́ kí mo mọ̀ pé gbogbo nǹkan dáa.

Ní ọ̀pọ̀ ìgbà, ìyá mi ni ó máa ń se oúnjẹ ní inú ilé wa. Ṣùgbọ́n nígbà mí, àbúrò mi tó jẹ́ obìnrin náà máa ń dáná tó sì máa ń se oúnjẹ. Ṣùgbọ́n tí kò bá sí ẹnì kankan nílé tó jẹ́ pé èmi nìkan ni mo wà nílé, mo máa ń dáná fún ara mi tí màá ṣe sè é.

Ki n tó lọ sùn, mo máa ń gba àdúrà. Lẹ́yìn náà, náà máa wá ṣẹ̀ṣẹ̀ wá sùn torí pé àdúrà ṣe kókó púpọ̀. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà mo máa ń kọ́kọ́ jẹun, tí bá ti jẹun tán, màá gba atẹ́gùn díẹ̀ ní ìta. Lẹ́yìn náà màá wá wọlé, máa se àdúrà, màá sì sùn.

Sọ fún wa nípa iṣẹ́ ọwọ́ tí à ń ṣe ní agbègbè rẹ. Iṣẹ́ ọwọ́ tí a ń ṣe ní agbègbè mí pọ̀ gidi gan ni, torí pé iṣẹ́ ọwọ́ oríṣiríṣi ni ó wà níbẹ̀, bíi iṣẹ́ ọwọ́ télọ̀, carpenter tàbí alágbẹ̀dẹ tàbí berber àbí onídìrí. Oríṣiríṣi iṣẹ́ ọwọ́ ni ó wà ní agbègbè mi tí àwọn ènìyàn ti pọ̀ tí wọ́n ń ṣe.

Ètò rédíò tàbí tẹlifísàn tí i mo rántí láti ìgbà èwe mi, ọ̀nà ni ètò kan tí a máa ń gbọ́ lórí tẹlifísàn tí à ń pè ní Gbangbadẹkùn. Mo fẹ́ràn ètò náà púpọ̀ torí ó máa ń mú àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa wá. Mo sì fẹ́ràn ètò ìròyìn tí wọ́n máa ń ṣe ní ago mẹ́jọ àṣálẹ́.

Àtúnṣe ọkọ̀ àti alùpùpù, àtúnṣe ọkọ̀ àti alùpùpù jẹ́ iṣẹ́ àwọn mẹkáníìkì, tí ènìyàn bá lo alùpùpù tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ó bá ní ìṣòro pẹ̀lú rẹ̀, yóò sì kí pé àwọn mẹkáníkì, àwọn ni wọ́n á wo ọkọ̀ náà, wọ́n sì wo nǹkan tí ó ń ṣe. Tí wọ́n bá ti rí nǹkan tí ó ń ṣe, wọ́n sì tún ṣe.

Ohun tí mo rántí láti ìgbà èwe, ìrìn-àjò kan tí mo rántí láti ìgbà èwe ni ìgbà tí a travel lọ sí ìlú Ìpi-Ọ̀ya. Ìlú náà jìnnà púpọ̀ tí ó jẹ́ pé a lo wákàtí tó wákàtí mẹ́rìnlélógún ní ojú ọ̀nà láti ìlú wa dé ìlú náà.

Ṣé o fẹ́ràn rin atẹ́gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń rìn nínú atẹ́gùn. Ṣùgbọ́n tí atẹ́gùn náà bá ti pọ̀ jù, ó máa ń léwu fún ara. Mo fẹ́ràn kí ń rìn nínú atẹ́gùn tó n fẹ́ fẹ́rẹ́fẹ́ tí ò sì ní ewu fún ara. Atẹ́gùn tí ó pọ̀jù tó sì máa ń ṣàǹfààní fún ara.

Ọ̀nà ìse-oúnjẹ kan wà tí a fi le ti a fi le ọmọ lọ́wọ́ nínú ìdílé. Hmmm, kò sí ọ̀nà kan, kò sí ọ̀nà sísè oúnjẹ kan pàtó tí ó jẹ pé ti ìdílé kan ni ṣùgbọ́n o ní ẹmu, o ní ẹ, bí oníkálukú ṣe máa ń se oúnjẹ tí.

Àwọn tí ón máa ń kọ́ iṣẹ́ ọwọ́ lọ́dọ̀ ọ̀gá, wọ́n máa ń lò tó ọdún kan àbí oṣù mẹ́fà láti fi kọ́ ìṣe tí wọ́n bá fẹ́ kọ́ kí wọ́n tó gba ìyònda lọ́dọ̀ ọ̀gá. Ohun tí akẹ́kọ̀ọ́ yóò sì fojú sí iṣẹ́ tí ó bá ń ṣe tí ó bá sì parí, wọ́n a sì ṣe freedom fún.